Wákàtí márùn-ún sí wákàtí mẹ́jọ ni màá ṣiṣẹ́ ní ojoojúmọ́. Bá jáde lọ ṣiṣẹ́, ìgbà mí ò máa ju wákàtí márùn-ún igbàmí wákàtí mẹ́jọ. Ó depends bí iṣẹ́ náà bá ṣẹrí, bí mo bá ṣe ṣe iṣẹ́.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo máa ń jí ní òwúrọ̀ nígbà tí ó bá yẹ kí ń jí. Pàápàá jù lọ, ago márùn-ún ìdájí ni mo máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù. Ṣùgbọ́n tó bá rẹ̀ mí, mo lè jí ní dédé ago mẹ́fà òwúrọ̀.

Ní ilé iṣẹ́ mi, mo máa ń fi arabale láti kojú sí gbogbo ìṣòro tó bá wà níbi iṣẹ́. Mi ò kí ń sá fún ìṣòro, màá ríi wí pé mo ṣe ìṣòro náà sì yanjú kúrò nínú ohun tí mo n là kọjá ní ibi iṣẹ́.

Mo fẹ́ràn láti kọ́kọ́ mu omi gbóná ní òwúrọ̀. Lẹ́yìn ọgbọ̀n ìṣẹ́jú, màá wá jẹun. Mo lè jẹ rice ní òwúrọ̀, mo lè jẹ ẹ̀wà, oúnjẹ tí mo bá rí at least proteinous food èyí tí ó máa jẹ́ kí oúnjẹ mi balance.

Mo máa ń lo ọjà ààbò ní gbogbo ìgbà tí màá wà nínú ọkọ̀ tí n bá n jáde yálà bóyá mò n lọ sí ìrìnàjò. Okùn ìdáàbòbò jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ọkọ̀ tí èèyàn bá wọ̀.

Mo máa ń ṣe iṣẹ́ ilé nígbà tí ọjọ́ bá rọ̀. Mo máa ń fọ aṣọ, mo máa ń tún lé ṣe, mo máa ń rí pé gbogbo nǹkan lọ dédé nígbà tí ọjọ́ bá rọ̀. Láìsí ìyọnu, màá tún gbogbo ilé ṣe tí bá ṣe sì máa jáde lọ síta.

Rárá o, mi ò ní orúkọ ìna gidi jẹ. Orúkọ méjì náà ni mo ní. Orúkọ tí wón máa ń fi ń pè mí, orúkọ àbíṣọ mi orúkọ tí wón máa ń fi ń pè mí tí mo ní.

Iṣẹ́ àkànṣe ó jẹ́ iṣẹ́ tí èmi nìkan ò kí n dá ṣe. Mo máa ń pe àwọn tajo n sìṣẹ́, wọ́n bá mi dá sí i. Iṣẹ́ àkànṣe ó jẹ́ iṣẹ́ tí èmi nìkan náà lè dá ṣe ṣùgbọ́n nígbà mìíràn, àwọn tó bá wà ní ẹgbẹ́ mi, a pè wọ́n bá mi ṣe.

Pínpín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, a máa ń jọ pín owó dọ́gba tí a bá jọ gba owó papọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé owó iṣẹ́ bí a ṣe ṣe iṣẹ́ sí, bẹ́ẹ̀ ni a ṣe máa pín.

Ṣé o máa ń mu Ògùn lójoójúmọ́? Ó ti, mi ò kí ń mu Ògùn lójoójúmọ́. Kì í mu Ògùn lójoójúmọ́, tí mo bá ṣe àárẹ̀ ni mo máa ń mu Ògùn.

Oúnjẹ ọsàn mi, Ade James Hartman. Oúnjẹ ọsàn mi máa ń gba bíi wákàtí, wákàtí márùn-ún sí wákàtí mẹ́rin ni oúnjẹ ọsàn máa ń gba.

Báwo ni o ṣe máa rí i dájú pé ọjà dára? Mo máa ń ta ọjà tí ó dára, mo sì máa ń fi ọjà mi sí ipò tí ọjà náà fi máa dára ní ojú àwọn oníbàárà mi tó máa ràjà ní ọwọ́ mi.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba bíi ogún ìṣẹ́jú láti ilé lọ sí ibi iṣẹ́, ṣùgbọ́n tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà lọ́nà, ó máa ń gba bíi ọgbọ̀n ìṣẹ́jú.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ rẹ? Ètò ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi, tí a bá dojú kọ ìṣòro bóyá lálẹ́nu iṣẹ́ àbí lẹ́nu oko owo, a máa rí pé a mú ìṣòro náà kúrò.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámúrà nígbà tí o bá ń mu ohun mímu? Rárá, tí bá ń mu omi mímu, màá gbé pẹ̀lú ọwọ́ mi, màá mú. Mi ò kí ń lo ọ̀pá àbí irànlọ́wọ́ láti fi mu ohunkóhun. Ọwọ́ mi ni mo máa ń lò.

Báwo ni o ṣe máa ń rin lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Mo máa ń ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù tí ń bá wà lórí ìlà torí mo mọ̀ wípé gbogbo wa ta wà lórí ìlà náà, la ní ibìkan pàtàkì tí a fẹ́ lọ.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa sí fèrèsé ọkọ, kí atẹ́gùn àlàáfíà kó ba le máa fẹ́ sí mi nínú ọkọ̀. Mi kí ń ti ọkọ̀ pa, màá ṣí fèrèsé sílẹ̀ ká atẹ́gùn fẹ́ wọlé.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Mo sì lọ sí ilé oúnjẹ ní ọjọ́ ajé. Nígbà tí mo lọ sí ibi iṣẹ́ tí ebi ń pa mí. Mo lọ sí ilé oúnjẹ, mo ra oúnjẹ èmi pẹ̀lú àwọn alábàásisẹ́ mi, aṣọ ìdọ̀tí.

Ṣé o máa ń fi aṣọ bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń lo aṣọ ìbora nígbà tí mo bá sùn.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun tí ìjìnlẹ̀ kọ̀m̀pútà bí a ṣe máa ń lo àwọn oríṣiríṣi nǹkan tí ó wà nínú Íńtánẹ́ẹ̀tì ni mo fẹ́ mọ̀

Gíga tó ga tó, mo ò ga tó bí i, mo ga lọ́mọ obìnrin, mo sì ń ga bí i feet mẹ́fà ni mo ga, mi ò ṣe ènìyàn kúkúrú.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Tí mo bá wà nínú oòrùn tàbí mo ń ṣe iṣẹ́ Íńtánẹ́ẹ̀tì nínú oòrùn, fóònù mi máa ń gbóná.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ mi àti àwọn ọ̀gá mi lẹ́nu iṣẹ́. A jọ máa ń ṣe eré ìdánì, a sì máa ń mú inú ara wa dùn lọ́pọ̀lọpọ̀.

Irú fóònù alágbèká wo ni o ń lò? Mo ń lo fóònù alágbèká ti Tecno Kí loókọ fóònù yí? Tecno alágbèká Tecno ni fóònù tí mò ń lò.

See today's ending, you have not earned anything at all. See fifteen episode you are on five hundred meanwhile I'm on thirty four and- Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mo máa ń fọ ọwọ́ tí bá ń fọ abọ́ tàbí bóyá mo dáná oúnjẹ. Mi ò kí ń ṣe àwọn ẹlẹ́sìn Mùsùlùmí tó máa ń fọ ọwọ́ lójoojúmọ́.

Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Ehn, mo ní ètò ààbò ti kọ̀m̀pútà èyí ta máa ń fi ń yẹ ara wò ní gbogbo ìgbà bóyá mo wà ní ilé ra pípé.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Mo ní oṣù kan fún ìsinmi ọdọọdún. Oṣù kan láti fi lọ sinmi tàbí láti fi lọ ṣe àwọn iṣẹ́ tí ara mi ni enu iṣe.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akérò? O ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akérò, bí i ọ̀sẹ̀ méjì báyìí mo ti gun ọkọ̀ akérò nígbà tí mò ń lọ sí ibi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ rẹ? Èmi kọ́ ni mo máa ń yan àwọn alábáṣiṣẹ́ mi. Ilé-iṣẹ́ ló máa ń gba àwọn ènìyàn wọléiṣẹ́. Tan bá sì ti gba wọ́n wọléiṣẹ́, aawa jo di alábàáṣiṣẹ́ pọ̀. Èmi kọ́ ni mo ń yàn wọ́n.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá o, kí ló fẹ́ mú ìbínú wá? Èmi ò kí ń bínú tí n bá wà nínú ọkọ̀. Tí n bá wà nínú ọkọ̀ ibi tí mò ń lọ, ibẹ̀ lọkàn mi wà. Tan bá ti ń sọ̀ ọ́ àbí wọ́n ń jà nínú ọkọ̀ kò sí tó kàn mí.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn la ti máa mu multina. Mọ́tínílà jẹ́ ohun mímu tí mo fẹ́ràn láti máa mu. Lẹ́ẹ̀kọ̀kan náà, mo máa ń mu àwọn juice. Multina jẹ́ ohun mímu tí mo fẹ́ràn jù láti máa mu yálà ní ọwọ́ ọ̀sán tàbí ní ọwọ́ ìrọ̀lẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ehn, mo lọ sí ilé ìkàwé a ti máa lọ bí i ọdún bí i mẹ́ta sẹ́yìn tí mo ti lọ sí ilé ìkàwé tí mo ti lọ ń ka ìwé.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Mi ò fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà, òpópónà mo máa ń se oúnjẹ mi tí n bá fẹ́ jẹẹ́, màá dáná oúnjẹ dání màá sì jẹ oúnjẹ mi.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè tabá ti gbe sókè, a gbe sẹ́ti, a máa fi ṣe "Hello, níbo lo wà?" "Mo wà nílé", "Mo wà.

Ṣé o máa ń ṣe, ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Rárá o, mi kì í ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi. Èmi kọ́ ni ọ̀gá ilé iṣẹ́. Ọ̀gá ilé iṣẹ́ ló máa ń ṣe ìwádìí àwọn tó ń gbà sí ilé iṣẹ́. Tọ́ bá sì ti gba wọ́n sí ilé iṣẹ́, a jọ di alábáṣiṣẹ́ papọ̀.

Kíni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Àwọn tó ń ṣe iṣẹ́ tuntun ni àwọn tó bá ṣẹ̀ gba iṣẹ́, se tuntun, yóò ṣẹ́ approve.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rì? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rì. Lọ́nà tó pọ̀ rẹpẹtẹ, mo ti rin ìrìn àjò lọ sí àárín ìlú tó jẹ́ within Nigeria. Mo dẹ̀ ti rin ìrìn àjò lọ sí àwọn ìlú tó jẹ́ pé wọn ò sí nínú Nigeria. Ọ̀pọ̀ láàrin Nigeria, mo ti rin ìrìn àjò lọ sí àwọn ìlú kérejé kérejé àti àwọn ìlú tí ó jìnà. Mo ti rin ìrìn àjò lọ sí ibi tó pọ̀ rẹpẹtẹ àti àwọn ìlú tí ò sí ní agbègbè àti àwọn ìlú tó súnmọ́ àti èyí tí ò tí è sí ní ibi tí mò ń gbé. Mo ti rin ìrìn àjò lọ sí ibi tó jìnà rì.

Ṣé o fẹ́ràn láti máa jókòó nílẹ̀, nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Èmi ò wọ ọkọ̀ òfurufú rí o. A, ọkọ̀ òfurufú kẹ̀, mi ò tí ì wọ ọkọ̀ òfurufú rí o. Ẹn, kí a má sọ pé mo máa ní ààyè ibi kan tí mo fẹ́ máa jókòó sí. Ọlọ́run ò tí fún mi láyè láti wọ ọkọ̀ òfurufú rí. So mi tí wọ ọkọ̀ òfurufú rí. So.